Ògì jẹ́ ǹkan tí àwọn Yorùbá máa ń mu nígbà tí òginintì bá wà. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí wọ́n máa ń mu ohun ní àsìkò ògiri ntì tí à ń pè ní òtútù tí àwọn olóyìnbo mọ̀ sí cold. So ògì wọ́n máa ń ṣe látara àgbàdo, wọn sì máa ń ṣe látara ọkà bàbà, yẹ́gan ohun ni wọ́n ń pè ní àgbàdo ní èdè Yorùbá. Yẹ́gan yìí ohun ni wọ́n yóò bọ̀. Tí wọ́n bá ti bọ̀, tí ó ti bọ̀ dáadáa, wọ́n ó wá gbé lọ sí ilé ẹ̀rọ láti lọ lòó. Ti wọ́n bá ti lọ tán, wọ́n á fi ohun tí a mọ̀ sí asẹ́, wọ́n á fi sèé. Ti wọ́n bá ti fi asẹ́ sèé, wọ́n yóò wá fi lára balẹ̀ kí ó fi tòòru. Wọ́n má ti fi lára balẹ̀ dáadáa so ó ti di ògì nìyẹn. Wọ́n yóò gbé omi kaná, wọ́n á gbé omi kaná. Tí omi náà bá ti hó, wọ́n yóò bu dédé èyí tí wọ́n fẹ́ pọ̀ sínú ẹ̀, ó di ẹ̀kọ nìyẹn, so wọ́n yóò máa mú. Ògì jẹ́ ohun tí ó máa ń ṣe ara loore gidi gan. Èyí tí a ó fi máa ń mu àwọn egbo igì olóró àbí mú sìgá. Ògì ni àwọn Yorùbá máa ń fi ń ṣara wọn jákíjáki. Ẹni tí ó bá rẹ̀, tí oúnjẹ kankan ò gba inú rẹ̀, ògì ni àwọn Yorùbá máa ń fún un mu tí ara rẹ̀ yóò sì ṣe kébi kébi láìpẹ́ ọjọ́. Ògì dára púpọ̀ nínú oúnjẹ, oúnjẹ ìbílẹ̀ wa ni.

Àjọyọ̀ ọjọ ìbí o jẹ òun ti ọ̀pọ̀lọpọ̀ maa ń ṣé ni àsìkò ti o ṣe dede ọjọ ti a bi wọn s'ayé ṣùgbọ́n nínú ìwà tí èmi máa ń ṣe ni pé, lọ́jọ́ àjọyọ̀ ọjọ́ ìbí mi, èmi máa ń ṣàdúrà tí mo sì máa ń dúpẹ́ fún Olúwa ọba èyí tí ó ti sọ̀ mí láti èsín tí ó sọ̀ mí di ọdún yìí. Lẹ́yìn ádùrá maa sì ṣe sáárá fún àwọn ènìyàn àbí ki ń fún àwọn ti o ni oúnjẹ àti bẹẹbẹ lọ. Báyìí ni èmi ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Híhun aṣọ ìbílẹ̀ jẹ́ ọ̀nà tí Yoruba ń gbà ṣe aṣọ títí wọn. Ọ̀nà tí Yoruba ń gbà ṣe òun náà ni pé wọ́n ti ní pákó tí wọ́n kan, tí wọ́n ṣe, tí àwọn ọbinrin ló máa ń sábà hun. Wọn yóò jókòó sínú pákó yẹn, wọn ó wá mú àwọn owú òfì, wọn yóò ti tó wá nà lọ straight tí yóò gùn. Wọn yóò máa sọ kini náà pákalápókílì, láma ń pè pákalápókílì, pákalápókílì. Wọn yóò máa sọ́ sọ́tùn sọ́ sọ́sí i kí á tó mọ̀ wọ́n ti hun aṣọ tán.

Ìjiyàn jẹ́ ohun tí a kò le ṣe ká mọ́ ní ní ibi iṣẹ́ àbí ní agbègbè ní ẹ́ẹ̀kọ̀kan. Níbi ká jiyàn, ibẹ̀ la ti máa y'óòtọ ọrọ. Eleyi á dá ìrọrí rẹ̀ kalẹ̀, èmi náà dá ìrọrí mi kalẹ̀. A ó wá jiyàn sí èyí tí yóò jẹ́ ẹ̀tọ́.

Kò sí ọ̀nà tí a lè gbajare júpẹ́ kí amura ṣiṣẹ́ lọ. Bí iṣẹ́ bá ti pọ̀ jù, a ó pín fún ara wa. Èyí tí o bá kù, a ó sọ di ọjọ́ kejì tàbí kí a gba àwọn èyàn kunra láti ka kí wọ́n yóò lè ranwa lọ́wọ́. Ọ̀nà yìí ni èmi máa ń gbà ṣe iṣẹ́ tí iṣẹ́ bá pọ̀.

Ojoojúmọ́ ni èmi máa ń ra epo fún ọkọ̀ mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti jí tí mo bá ti ń lọ ibi iṣẹ́ láàárọ̀, màá ra epo sí inú ọkọ̀. Tí ó bá sì jẹ́ pé a lò ó jù ní ibi iṣẹ́, mà á ra epo kí n tó sùn kí ó má ba lè dìmi lọ́wọ́ ní òwúrọ̀ kùtùkùtù ọ̀la kin tètè dé ibi iṣẹ́.

Oúnjẹ yíyan jẹ́ ohun tí èèyàn gbọdọ̀ mójútó torí pé ìlera òun ní ogún ọrọ̀. Látara oúnjẹ, ọ̀pọ̀lọpọ̀ àìsàn olúlo wá rí èèyàn. Ọ̀nà tí a máa ń gbà jẹ oúnjẹ òun ni pé a ó mọ irú oúnjẹ tí ọmọ èèyàn nífẹ̀ẹ́ sí jù, a ó wà bá pín ọnà tí ó mọ̀ọ́ bà jẹ́.

Batiri fóònù mi jẹ́ ohun tí ó máa ń dúró fún ọjọ́ méjì, ó máa ń dúró fún ọjọ́ méjì kí ó tó kú àbí kí ó tó dínkù. Ó jẹ́ bátìrì tí ó lágbára dáadáa tí ó sì ń jẹ́ bátìrì ojúlówó gidí. Ẹṣe púpọ̀.

Ọṣẹ ìgbéyàwó ilẹ̀ Yorùbá jẹ́ ohun tí a máa ń ṣe, tí ó si máa ń ní aririn gidi gan. Ìgbéyàwó nílẹ̀ Yorùbá, ọkọ yóò kọ́kọ́ ní alárinà, alárinà yìí ni yóò jẹ ẹni tí yóò mọ jíṣẹ́, tí ọkọ yóò máa rán sí ìyàwó ẹ̀, tí ìyàwó sì máa rán sọ́kọ. Nkan ti yi padà ngbayẹn loni torí pe ko si alarina mọ. Onikaluku lo n gba ile ìyàwó lọ. Ìyàwó gan n wa ọkọ wale. Ko si iyẹn ni aye àtijọ́. Oo le wa ìyàwó ti oo ti fẹ sile wale, oo si le wa ọkọ rẹ wálé. So ìgbéyàwó, àwọn òbí yóò gbé ẹrù lọ sí ilé ọkọ, àwọn ọkọ à sí ilé ìyàwó, àwọn ìyàwó yóò sì tú ẹrú náà wò, wọn yóò sì dájọ́ tí ẹ o wa mú ìyàwó pẹ̀lú ijó àti ìfan àti ìlú.